Ṣe mo ma ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni mo máa ń sùn lọ́sàn. Ẹ̀, lákọ́kọ́ tí mi ò bá ti nibi tí mò ń lọ tàbí tó bá jẹ́ pé mi ń sùn dáadáa ní òru, tí mo tún máa tètè jí ṣe àwọn nǹkan kan, tó bá ti dii bi ọwọ́ ọ̀sán bẹ́yẹn tí n bá ti jẹun tán láárọ̀, tí mo ṣe àwọn nǹkan kékéké kékéké kan, tó bá máa fi di bi ọwọ́ ọ̀sán, òórùn yìí a máa kun mi. Nítorí ìdí èyí, mo máa ń sùn lọ́sàn, mo máa ń sùn lọ́sàn dáadáa. Tho, tín ba, ní tòótò tí n bá sùn lọ́sàn, ó lè má pẹ́ o. Ó lè má ju bíi wákàtí kan sí wákàtí méjì lọ. Àmọ́ òórùn ọ máa ń wá, ó sì máa ń tẹ̀mí lọ́rùn tí n bá sùn. Hmm.

Kí ni ètò mi fún ìparí ọ̀sẹ̀? Ehn, n kìí sábà ní ètò kankan fún ìparí ọ̀sẹ̀, àfi yàtọ̀ sí pé ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ Sunday mo gbudọ̀ lọ ilé ìjọsìn èyí táwọn oyinbo ń pè ní ṣọ́ọ̀sì. Mo gbọ́dọ̀ lọ sí ilé ìjọsìn. Àmọ́ fún ìparí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tí mo ti mọ̀ pé mi ò kí ń ṣiṣẹ́ ní ìparí ọ̀sẹ̀, ó jẹ́ ìgbà tí mo lè rò pé kí ń jáde kí ń ṣeré lọ, kí ń lọ kí àwọn ẹbí mi bíi bọ̀dá mi, àbántí mi tó ń gbé lọ́nà tó tún jìn díẹ̀ sọ́dọ̀ mi. Ó jẹ́ ìgbà tí mo tún máa ń ráyè fúnra mi láti ṣe oríṣìíríṣìí. Àmọ́ lákòtán n kìí sábà ní ètò kan pàtó pé ìparí ọ̀sẹ̀ nǹkan tí mo máa ń ṣe tí mo máa ń ṣe lélẹ̀yi. N kìí sábà ní ní pàtó.

Báwo ni mó ṣe ma n yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣà, ẹ́, Bí mó ṣe ma n yanju rẹ̀? Tó bá jẹ pé ó ti ní, ó ti mú iṣòro kan wá tó nílò àtúnse, ẹ́ torí pé ó jẹ́ ìṣu, ẹ́ tó jẹ́ ẹ̀rọ ayárabíàṣà, mó lè má mọ nǹkan kan pa rẹ̀, mó lè má fẹ́ tu kó má dì pé má lọ bàájẹ́ sí i. Má gbé e lọ sí ibi tí wọ́n tí n ṣe àwọn tó mọ npa rẹ̀ dáadáa, ní má gbé lọ. Tàbí tó bá jẹ́ pé ní tuntun ni mó ra, má gbé padà sí ibi tí mó ti rà. Bo bá ní ẹ́ guarantee lórí, má gbé e lọ padà síbẹ̀ kí wọ́n bá mi ṣe. Iyẹn ni mó mọ̀ pé ẹ́ kò ní sí ìyọnu, kò ní sí wàhalá, torí pé ó jẹ́ ẹ̀rọ, ẹ̀rọ ẹlẹ́gẹ́ tí tó lè bàjẹ́ tí mó bá gbé e lọ fẹ́nikẹ́ẹ́nì tàbí tó bá jẹ́ èmi ni mó lọ tu tí mó lọ t'ọwọ bọ, ó lè bàjẹ́ tó jẹ́ pé kò ní ṣe é tún ṣe mọ.

Ṣé mo máa n wọ ìborùn? Eeh, lálá kọ́kọ́, eeh, mi ò sí nílùú òyìnbó. Ìlú òyìnbó ni mo mọ̀ tó máa n tutù débi pé èyàn nílò ìborùn. Àmọ́ ní ibi bàyi ní Áfríkà nbí, àwọn obìnrin ní sábà lo ìborùn. Nítorí ìdí èyí kò sí tí mo fẹ́ fi ìborùn ṣe torí, eeh, ooru ló máa n dá mú mi. N kò sí nínú otútù débi pé màá sọ pé mo nílò ìborùn. Eeh, ìgbà ẹyọ kan péré tí mo rí pé àwọn t'ọkùnrin t'obìnrin lo ìborùn ni ìgbà, eeh, ìgbà harmattan tá a n pè nígbà oyẹ. Ẹ̀ ìgbà tí tó tutù má n wà ní ẹ ní Nàìjíríà ìgbà náà ni àwọn ènìyàn máa n wo orísìírísìí, wọ́n wọ, eeh, sweater, aṣọ òtútù orísìírísìí, head warmer, lẹ́yìn ìborùn yẹn orísìírísìí làwọn ènìyàn n lò láti lè gbáradì torí òtútù àbí láti má jẹ kí òtútù mú àwọn.

Báwo ni mo ṣe má a ń ṣe ìdúnadúrà? Ehn, ìdúnadúrà tí n bá fẹ́ lọ ra ǹkan lọ́jà tí oríṣìíríṣìí ǹkan rírà ló wà lọ́jà, ibi tí ẹeyan bá sì ń lọ lèeyàn n kọjú mọ́. Eèyàn ò ní wo áríwọ́ ọjà. Ehn, ibi tí ẹeyan ti fẹ́ ra ǹkan lèeyàn máa kọjú mọ́. Ehn, tí n bá sì ti dé bẹ̀ ẹeyan o le fẹ́ ra nkan, ǹkan tí ó ju ẹgbẹ̀rún kan lọ, kan pé fun eeyàn lẹ́gbẹ̀ẹ́rún márùn ún. Torí pé emi mọ̀ ǹkan tí mo fẹ́ rà mo sì mọ̀ pé kò yẹ kó ju iye báyìí lọ. Màá sì bá wọn gé owó òhun kúrò. Iye tí mo ní niyi iye tí mo ní ni. Kó gba, kó di ijà. Tí ó bá ti wọ̀, tí ó bá ti gba, màá kúrò n bẹ̀, màá tún lọ sí ibò mi.

Gíga tó ga tó ò ko yé mi dáadáa o, àmọ́ bó ṣe yé mi ni pé bóyá báwo ni mo ṣe ga tó, mo ga tó ẹsẹ̀ bàtà márùn-ún which is five feet. Nǹkan temi mo rò pé bí mo ṣe ẹsẹ̀ bàtà márùn-ún mo ga tó.

Ṣé o mọ̀, ṣe mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀? A, mi ò mọ̀ ka o. Mi ò mọ̀ ka. Bo tilẹ̀ jẹ́ pé mo máa ń rí dáadáa, àmọ́ mi ò mọ̀ ka. That's land surveying. Mi ò mọ̀ ka, àmọ́ mo ní àwọn tó mọ̀ ka dáadáa. Aifojúsi ṣi ni. Ká ní mo fojú si ni, màá mọ̀ ka torí mo mọ̀, mo mọ̀ ń pa plan ilé, bó ṣe ń ya plan ilé, bó ṣe ń, bó ṣe ń wò ibi tó ye kó bí wà, ibi tó ẹ kí toilet wà, ibi tó ẹ kí bedroom wà, ibi tó ẹ kí yàrá wà, gbogbo ǹkan. Mo sì láwọn tí ń ṣe, àmọ́ aifojúsi ni. Aiba mọ́ ká ní mo fojú si, ó yẹ ǹkan tí màá mọ̀ ṣe ni. Bí i mi tí ẹ mọ̀ tán tí mi ò mọ̀ tán, màá sà mọ̀ ń paẹ̀.

Ibo ni mo máa ti ń ra ǹkan? Àwọn ibi tí mo ti ń ra ǹkan pọ̀ ó pọ̀ lórísìírísìí, ó sì tún ní láti se pẹ̀lú irú ǹkan tí mo fẹ́ rà. Bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ pé mo fẹ́ ra ǹkan jíjẹ, mo fẹ́ ra ǹkan jíjẹ sílé, màá lọ sọ́jà ọjà Ayọ̀bọ̀. Tàbí tó bá jẹ́ ǹkan jíjẹ tó pọ̀ tí mo fẹ́ rà sílé, màá lọ sílé epo. Ibẹ̀ ni èèyàn ati rí ǹkan rà lọ́ pọ̀. Àmọ́ tó bá jẹ́ pé ǹkan bí, bí ẹ̀rọ tá ń gbé sílé, fáànù, tẹlifíṣàn, ẹ, ǹkan kan bẹ́ẹ̀ yẹn, màá lọ sí Alaba. Nítorí di èyí, ó, ó ní láti ṣe pẹ̀lú irú ǹkan rírà tó jẹ. Tó bá jẹ́ pé mo fẹ́ ra oríṣìíríṣìí ǹkan, bóyá tí mi ò ní rí lọ́jà, tí mi ò ní rí, màá lọ sí Shoprite, tàbí kí n lọ sí Justrite, tàbí kí n lọ sí, ẹ, Spa. Ibẹ̀ ni màá ti rí oríṣìíríṣìí ǹkan rà tí mo lè máa rí lọ́jà, tàbí tí mo lè máa mọ ibi tí mo ti fẹ́ rà. Tàbí kẹ̀ kó tún jẹ́ pé àwọn ǹkan tó jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì ni màá ti bèèrè fún, ni màá ti rà wọ́n, wọ́n á sì gbe wá ile, màá sanwó fún wọn.

Irú fóònù alágbèéká wo ni mò ń lò? Fóònù alágbèéká tí mò ń lò ni Android phone Tecno Pop Five Pro. Ó jẹ́ fóònù tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. Mo nífẹ̀ẹ́ sí dáadáa. Ó lágbára. Ó ti lò tó ọdún mẹ́rin lọ́wọ mí. Kódà èé o ti yọnu rí, àmọ́ àwọn iyọnu kéékèèké ni. Ó ti lò tó ọdún mẹ́rin lọ́wọ mí. Èé lóòótọ ó wù mí kí n ti pààrọ̀ rẹ̀ kí n ra míì. Kì í ṣe pé nítorí pó yọnu, àmọ́ torí pó wù mí láti pààrọ̀ rẹ̀ kí n ra míì. Ó jẹ́ fóònù tó, tó n ṣiṣẹ́ dáadáa. Mo sì láìkì rẹ̀ dáadáa.

Nígbà wo ni mo máa ra ẹ̀rọ ayára bí àsá tuntun? Ìgbà tówó bá ti wà lọ́wọ́ mi náà ni, kò sí ìgbà tí mi ò lè rá á, torí ẹ̀rọ ayára bí àsá pé oríṣiríṣi, ó pé oríṣiríṣi tí èèyàn ní lò. Àmọ òyìnbó àwọn Yorùbá máa ń pòwe kan pé: "Bówó bá ṣe mọ̀ lògùn mọ." Bí ó bá jẹ́ pé owó wà lọ́wọ́ mi dáadáa ni, ó pé oríṣiríṣi ẹ̀rọ ayára bí àsá tí mo fẹ́ rà á, ó sì wù mí láti rà á. Àmọ torí pé kò tíì sí agbára owó náà láti rà wọ́n, òun ni, kò tíì sí agbára láti rà wọ́n, bẹ́ẹ̀ni.